Níbo ni mo ti máa ń ra ǹkan? Aà, mo máa ń ra ǹkan níbi tó bá wù mí. Ìgbà mímu máa ń ra ǹkan ládùúgbò mi àbí àwọn sọ́ọ̀bù ńlá tó bá wà ní àdúgbò mi. O depends tí bá fẹ́ ra àwọn ǹkan kéékèèkee, mo máa ra láwọn tó ń ta lẹ́gbẹ ọ̀nà ládùúgbò mi. Bọ́ tí mo bá fẹ́ ra ǹkan lọ́pọ̀, mo máa wọnú ọjà. Àwọn ọjà ńlá bi àwọn ọjà ata, ọjà fruits, ọjà oúnjẹ, ẹhn, mo máa wọnú ọjà. Bọ́ to ba jẹ́ pé àwọn ǹkan tó jẹ́ pé wọ́n wà, wọ́n wà nínú àpò tí atẹ́gùn ò le fẹ́ sí, ẹhn, mo, mo máa wọnú àwọn supermarket, àwọn mall ńlá ẹ, mo máa wọ bẹ mo máa ti máa ra ǹkan tí mo fẹ́.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Àh! Ó jẹ́ kí n rántí ìgbà tí ọkọ̀ mi dákú sọ́nà níjọ́ kan tí mò ń lọ síbi iṣẹ́. Mo dẹ́ gbọ́mọ sẹ́yìn mọ́tò mi, ọkọ̀ mi wá takú. Ilẹ̀ ò tí mọ́ dáadáa níjọ́ yẹn. Mo ṣàbẹ̀rẹ̀ sí i ní, mo kọkọ́ṣẹ́ ẹm iná tó máa ń tàn balabala balabala bala yẹn tí òní sọ pé èèyàn ló tọ sun àbí ló ṣó sì. Tí ọ̀run yìí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́ ṣe o.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá ti èmi, ká jáde kúrò nílé, ká lọ ibìkan, ká lọ jẹ oúnjẹ, ibi tí ó bá dára láti jókòó sí láti máa wo, ìbí tí o jé àdúgbò bẹ́ẹ̀, ó tutù, ó jọjú, ẹhẹn ibi tí mo máa ń like láti lọ fún, fún ìdárayá nìyẹn. Mo sì máa ń lọ ilé, ilé tí wọ́n ti ń wo fíìmù kí n lọ máa wo eré ìdárayá náà. Mo sì máa ń lo kí àwọn ọ̀rẹ́ mi, mo máa kí a ẹbí, máa kí ojúlùmọ̀, ẹhẹn bí mo ṣe máa ń ṣe ìdárayá te èmi nìyẹn. Bí ètò mi ṣe rí nìyẹn. Kí n lọ sí ilé ìjọsìn, kí n ṣe, kí n kí àwọn èèyàn lọ̀tún lósì, kí n bá àwọn èèyàn sọ̀rọ̀ díẹ̀ lóní rán pé ká rẹ́rìn-ín, ká jo joúnjẹ, oúnjẹ gbọ́dọ̀ wà níbẹ̀ o. Tí oúnjẹ ò bá síbẹ̀ kí ni ìwúlò?

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn lẹ́ẹ̀kọ̀kan. Báýà tí mo bá, tó bá rẹ̀ mí tí mi ò lè ka nǹkan tí mo rí, bí nǹkan tí mò ń wò lórí, ẹ̀rọ àgbéká mi. Tí mo bá ń wò tí, àti ka, ń ro mí lójú, ọ̀r ilẹ̀ tiṣú, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Lẹ́ẹ̀kọ̀kan mí rán mo máa ń lo ìrànwọ́ ohùn náà tí mi bá fẹ́ máa tẹ fọ́ọ̀nù mi tàtàtà, tí mo bá fẹ́ máa tẹ gbogbo àwọn alphabet tí ń bẹ́mbẹ́, mo máa ń lo ìrànwọ́ ohùn. Ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ yá, but kò ṣe gbogbo ìgbà ṣá, kò ń ṣe gbogbo ìgbà.

Ṣé o máa ń fi ìdáàbòbò òòrùn sí ara? Há! Mí kí ń sábà fi ìdáàbòbò òòrùn sí ara lóòótọ́ mo ra oríṣi méjì o. Ṣùgbọ́n mi n ṣe ẹni tí ó jẹ́ pé ta bá ti múra tán ka máa tó, ẹyà ka kọ́kọ́ gbé lè sára, ka gbé kejì lè ka gbẹ́tẹ̀. N mọ́n ń sú mi, ijọ́ tí bá rí pé háà! Ìṣe mi ibi tí mò ń lọ, mi rush mi, mi, mi kókanmi sókè. Mi, àsìkò wà púpọ̀ fún mi, ijọ́ yen ni máa rántí láti fi ìdáàbòbò òòrùn sára. Ijọ́ mìíràn rẹ jẹ ré. Mí ti ẹni fí sí. Torí kí èeyàn n tó lo ìdáàbòbò òòrùn, ó ní nǹkan tí èeyàn gbọ́dọ̀ fi sójú kó tún fi lè, kó tún fi lè. Bí, bí ìgbésẹ̀ bi mẹ́ta àbí mẹ́rin kí èèyàn tó lo ìdáàbòbò òòrùn. So wàhálà yẹn igba mi mí kí n lò, igba mi mo máa ń lò. Bo bá ṣe, bo bá ṣe ya mi lára sí.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ọjọ́ tó gbẹ́yìn oṣùù, ọjọ́ tó gbẹ́yìn oṣù tó kọjá ọdún tó kọjá yìí, mo ṣì lọ rí dọ́kítà. Torí ó ń rẹ̀ mí, ara mi ń gbóná. Mọ wá ṣakíyèsi pé ódà pé à, màléríà mọ́ ti ṣe mí, kí n lọ ṣàyẹ̀wò lọ́dọ̀ ní hospital, iyẹn ló jẹ́ n lọ rí dọ́kítà. Mo rí dọ́kítà ní ọ̀ ọjọ́ tó kẹ́yìn oṣù tó kẹ́yìn ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí o. Mo bẹ̀rù omi nírànpé torí ó ṣe ọ̀sẹ̀ mélòó gan ni mo fi kọ́ ká máa wẹ̀ lódò tàbí ká máa wẹ̀ nínú púùlù omi. Ah! Èmi tíì, èmi tíì dámọ́rán díẹ̀ o. Mi ò gun ọkọ̀ ojú omi rí o. Tẹ̀ bá lòwo, tẹ̀ bá fẹ́ sponsor mi, ẹ̀yi tó bá jẹ́ bí Yacht tó máa ń fẹ́ dáadáa yen, ẹhen, oyà now mo wà available.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mo ń lò? Fóònù alágbèká tí mo ń lò ni iPhone ni. Mo ní iPhone kọkànlá, táwọn ènìyàn mọ̀ sí Eleven. Fóònù tí mò ń lò nìyẹn ni mò ń lò lọ́wọ́ tí mo wà yìí. Ín tí ní mi o, tí ẹ bá fẹ́ fi mí ránṣẹ́ si mi ín gbà o. Ẹ̀ṣe.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti rántí? Ah, èyí tí mo rántí níìsinìnyí ni, nígbà tí mo wà lọ́mọdé, mo rántí pé n kì í fẹ́ tí bá ti lọ ilé ìwé, mi kì í fẹ́ lọ ilé. Tí skúù bá ti klóòsì, tọ́ ti ẹ́fíríbọdì tí àwọn ọmọ skúù ti lọ kúrò ní skúù, èmi ó jókòó ti tíṣà mi hiń máa wò ó lójú, hiń máa wò ó pé à kí ni nṣe, èmi máa bèèrè lọ́wọ́ ẹ́ pé à èwo ni n màá báa ṣe o, èwo ni kí n lè bá ṣe o. Ìyẹn ni mo mọ̀ pé mo ṣe dáadáa nígbà tí mo, mo kéré. Mo fẹ́ràn kí n máa wà pẹ̀lú òòlù àwọn olùkọ́ mi, kí n máa wò wọ́n lójú torí iṣẹ́ tí wọ́n ṣe yẹń ó jó omi lójú. Mo máa ń wò pé à bòo láwọn èèyàn yìí ṣe ń rí iṣẹ́ yìí ṣe. Ṣé wọ́n lágbára tó ju èyí tọ́n ni yìí náà llọ ní ó máa ń yà mí lẹ́nu.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Tó bá jẹ́ àwọn àdéhùn pé mo sì, àwọn, àwọn page àwọn ojú iṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì ni, mi ò kí ń ka àdéhùn, mo kàn máa, mo kàn máa, e, pé, pé bẹ́ẹ̀ ni mo ti kà. But, tó bá jẹ́ àwọn àdéhùn tó jẹ́ pé wọ́n tó wà lórí paper, à, ìin fara balẹ̀ ka o torí ìyẹn burú díẹ̀ àti àdéhùn tó bá wà lórí paper ìin fara balẹ̀ ka o.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? So iṣẹ́ tí èmi ń ṣe bíi bíi olùkọ́ kíláàsì, mi ì lè yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Tí ó bá ti di ìbẹ̀rẹ̀ táàmù ka tó bẹ̀rẹ̀ ká àwọn ọmọ tó wọlé, wọ́n máa pe, à eléyìí o, o máa bá ẹni báyìí ṣiṣẹ́ o, ẹni báyìí o, o máa bá ẹni báyìí ṣiṣẹ́ o. Bá ṣe máa mọ ẹni ta máa bá ṣiṣẹ́ nìyẹn. Mi kì í yan alábàáṣiṣẹ́ pọ̀ mi, ṣùgbọ́n mo máa ń fi ọgbọ́n àti òye bá awọn èèyàn lo. Nítorí mi lè sọ pé èèyàn báyìí ni mo fẹ́ àbí èèyàn báyìí ni mi ò fẹ́, iyan ò ṣẹlẹ̀. Ẹni, ẹnikẹ́ni tàn wọ́n bá ti fún mi kí n bá ṣiṣẹ́ pọ̀, a jọ máa bá ara wa ṣiṣẹ́ pọ̀ lọ́nà àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? À, bẹ́ẹ̀ni o. Mo sì fẹ́ràn orúkọ mi dáadáa. Mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi, ó mean wí pé àwọn iṣẹ́ ìyanu Ọlọ́run, àwọn iṣẹ́ ribiribi tí Ọlọ́run ń ṣe kan tó orúkọ mi tí ó túmọ̀ sí inú mi. Mo jẹ̀ fẹ́ràn orúkọ mi torí, à, tí mo bá gbọ́ orúkọ mi báyìí, inú mi máa ń dùn mi torí àwọn èèyàn máa ń kí orúkọ mi pé, à, mo fẹ́ràn orúkọ mi dáadáa.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ago ọwọ́. Mọ ní ago ọwọ́ tó jẹ́ pé tó máa ń tọ́ka sí nọ́mbà lọ́ju ago tó máa ń yí yí yí yí. Mọ sì ní ago ọwọ́ tó dàbí ti kọ̀m̀pútà tó lè ṣe nǹkan púpọ̀ ju ago lọ. Ẹ̀yi tí mo fẹ́ràn jù, ago ọwọ́ tí mo fẹ́ràn jù ni tó dàbí ti kọ̀m̀pútà tí ó lè ṣe nǹkan míì ju kò ma sọ, eh, táìmù fún mi àbí táìmù bí, eh, ọwọ́ tí ago wà jù fún mi. Ìyẹn ni mo fẹ́ràn jù, ìyẹn ni mọ máa ń lò jù lọ́jọ́ ojúmọ́. In fact, nígbà tí nǹkan bàjẹ́ gan, mo rà mi tó tún jẹ́ ẹyi tó dàbí ti kọ̀m̀pútà yẹn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Oúnjẹ tó lérò fún ìlera. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera, torí ìlera mi ṣe kókó, mo sì, mo sì máa ń tọ́jú ara mi gan-an ní gbogbo ìgbà tí mo bá ti ráyè. Gbogbo nǹkan tí bá lè fi tọ́jú ara mi, mo máa fi tọ́jú ara mi, torí mo jẹ́ èèyàn tó yẹ pé ó máa ń ṣiṣẹ́ kárakára. So tí mo bá wò ó pé, á, ẹ wo bí mo ṣe ń ṣiṣẹ́ yìí, kí màá wá tọ́jú ara mi, á, ká ti ẹ lẹ̀, kó lè ṣe ẹ lẹ̀. Mo máa ń jẹun tó lérò fún ìlera mi, torí mo máa ń ṣiṣẹ́ kárakára kí n lè bá tọ́jú ara mi kí má ṣe rami léṣe. Bẹ́ẹ̀ ni.

Ṣé o ní orúkọ iná gíjé? Iná gíjé tó yé mi ni pé táwọn olóyìnbo ma ń pè ní indigestion. A ó ti ṣe mí rí fún ẹbí abẹ́ ọdún mẹ́ta tó jẹ́ pé eh kí ni reflux yẹn tí àwọn òyìnbó olóyúnbo ma ń pè ní reflux yẹn, ogun yẹn ṣe ló ma wà nínú àpamọ́wọ́ mi lójoojúmọ́ torí tí mo bá ti jẹun báyìí ṣe mọ́ra máa dà pé ọ̀ fún mi lóúnjẹ yẹn dúró sí àbáyà mi. Ìgbà m ìgbà mí gan an tí bá jẹ́ pé oúnjẹ alẹ́ ni mo jẹ kí n tó sùn, mi ò ní rí oorun sùn, mo máa jí láti torí bẹ́ẹ̀dìí ni, máa jí láàárọ̀ báyìí ó lè jẹ́ pé ìgbẹ́ ṣòro ro ni torí oúnjẹ tí ó tí ó sọ̀kalẹ̀ oúnjẹ tí ó sọ̀kalẹ̀ yẹn maa ń dà mí láàmú. Ó ti ṣe mí rí but nísìnyí mo ti gbọ́n ju bẹ́ẹ̀ lọ, mo máa ń tọ́jú ara mi.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Àti ṣòwò ò lọ́ra fún mi díẹ̀ o. Mo ti gbìyànjú àti ṣòwò oríṣi méjì sí ìgbà kan rí. Ìgbà kan mo ta àwọn oúnjẹ tó yẹ pé won má ń kó wá láti lóyìnbó wá sí ìlú mi. Ìgbà kan mo ta àwọn aṣọ ọmọdé. Iṣòwò ó tí bọ́ sí mi lọ́wọ́ o. Mo sì tún jìròrò láti máa ta à láti ṣe ìṣòwò mi lọ́dún yìí bí mo ṣe ń wò lọ. Kọ́ lọ́hun fún mi ṣe. Boya n lọ sí ibi tó ti ma tó máa ti kọ́ mi bó se ń ṣòwò. So dá so ó rí bí iṣẹ́ yìí lè bá yé mi déédéé torí ìgbà mìíràn owó ò kí ń yá. But Ọlọ́run ló ń tọ́jú wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí a bá dé.

Àwọ̀ wo ni o fẹ́ràn jùlọ? Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ aláwọ̀ ewé. Lọ́jọ́ ìgbéyàwó mi gan, àwọn àwọ̀ tí mo mú lọ́jọ́ yẹn, àwọ̀ aláwọ̀ ewé àti aláwọ̀ òféèfé. Àwọ̀ aláwọ̀ ewé mo láì kí rẹ̀ gan, torí ó dàbí pé ó, ó bá àwọ̀ mi mu. Tí mo bá wọ aṣọ aláwọ̀ ewé, ó bá àwọ̀ mi mu, torí ẹ mi ṣe fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Aṣọ mi, àwọn aṣọ mi gan mi aláwọ̀ ewé, ìwé mi mi aláwọ̀ ewé.

Ṣé o máa ń jẹ gọ́mù? Aah mò ń jẹ yátì sí gọ́mù. Nígbà tí mo jẹ́ ọmọdé tí mo wà ní ilé ìwé pirami tí mi ti ẹ̀ tì lọ girama, ó ní gọ́mù kan tó ń tà nígbà yẹn boya bí mẹ́ta fifty naira. Tí n bá ra báyìí ikan fún ọjọ́ Ajé, ọjọ́ fún gbogbo ọjọ́, ọjọ́ ọ̀sẹ̀ ni mo máa ń fi ń jẹ gọ́mù. Ó tún dé ìgbà kan tó yẹ pé mo máa ń ṣe, eh, ìdíje pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ta ló lè jẹ gọ́mù pẹ́ jù. A tún máa ṣe ìdíje ta ló lè fún, ta ló lè fún baloon tó tóbi, tó tóbi jù. A máa ń ṣe irú ìdíje bẹ́ẹ̀. To je pé mo sì máa gbégbá ọrókè, n máa gbégbá ọrókè. To je pé ìgbà tí mo wá dàgbà díẹ̀, ṣe ni mo yo eyín torí ibí tí mo jẹ gọ́mù dé. Nísìń tí mo ti wá dàgbà mi fi bẹ́ẹ̀ jẹ gọ́mù mọ́.

Ṣé o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo kọ́ bó ṣe ń se oríṣìíríṣìí oúnjẹ, bí a ṣe máa ṣe ewé le tó máa kọ́ ṣe sí i. In fact, ǹkan tí mo kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì ó pò bàjẹ́, ó pò bàjẹ́. Mo tún tún kọ́ bó ṣe ń rán ǹkan mi, àwọn ǹkan kéékèèké nílé lórí Íńtánẹ́ẹ̀tì. Mo kọ́ bó ṣe ń lo ẹ̀rọ tó fi ń rán ṣọ nílé lórí Íńtánẹ́ẹ̀tì àti tún ǹkan ṣe. Àì mo kọ́ yẹn náà lórí Íńtánẹ́ẹ̀tì. So Íńtánẹ́ẹ̀tì ó ti ràn mí lọ́wọ́. Mo ti kọ́ ǹkan, ǹkan ọ̀pọ̀lọpọ̀ tí mi o lè gbàgbé tí, tó jẹ̀ pé tí, tí wọ́n bá ti rú mi lójú gan, màá tún padà lọ. Màá tún lọ wo pé a ṣé mo ti gbé òjó fun àiná ni.

Ṣé o ní irungbọ̀n? Mi ò ní irungbọ̀n o, obìnrin ni mí o. Mi ò jẹ̀tú jẹ́ àwọn obìnrin tó yẹ́ pé Ọlọ́run fún ní irungbọ̀n ráńpẹ́ ráńpẹ́ lé ní kéékèèké lẹ́nu ní àgbọ̀n láya. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò ní irungbọ̀n o. Obìnrin ni Ọlọ́run dá mi, kò de sí irun kankan. Gbogbo irun tó bẹ lára mi, orí mi ló ń wà ó, tó kún fọ́fọ́, tó de gùn dáadáa.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Ṣé mo fẹ́ràn láti pín oúnjẹ mi? Tí mo bá ti jẹ dé ibi tí ọkàn mi ti ba fí ìlẹ̀ sí ni màá pín o, torí àbúrò jẹ́ wọn àbọ̀, kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi náà jẹ́ wọn àbọ̀, kí gbogbo wa má yó yẹn, ó máa ń rí bákan lára tèmi o. Mo máa pín oúnjẹ mi tí bá ti mọ̀ pé, ah iyé báyìí ni mo máa jẹ tó máa yó mi, ọ́r ki oúnjẹ yẹn ko pọ̀ ju iye tí mo fẹ́ lọ èhẹ́n, a jọ pín ni. Ah but nígbà tí mo-- lekọ̀ọ̀kan sá, o depend, tí bá wà láàárín èèyàn tí mo ti lè pín oúnjẹ, ah in pin tí bá ti bo ita kúrò bẹ wàá lọ jẹ tèmi, eyi tí ó máa fi yó mi, wàá lọ jẹ ńbò mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí mo jẹ́ ẹni tó jẹ́ pé mo lè wá nínú ilé mi látara, látara tí dalẹ́. Tí mo ìbá rí nǹkan tó máa gbé mi lọ ita, mo lè wá nínú ilé fọ́jọ́ mélòó kí ẹ tiẹ̀ mamọ̀ pe mo wá nílé gan. So ká máa boọ̀tá lẹ́ẹ̀kọ̀kan, à ínú mi máa ń dùn, ó máa ń mú òrì mi wu. So tí mo bá ní, bá ní iṣẹ́ tó jẹ́ pé ó máa gbé mi lọ ta ní gbogbo ìgbà, à mo máa gbádùn ẹ̀ torí ó máa jẹ́ ká ara mi máa yá. Tí bá kọ́ tí wá dé ilé mi ni ẹ́, mo máa padà sí ká wá nínú yàrá mi ríru igbe yẹn tí mo ń gbé ẹ́. Ẹ̀hẹ́n, iṣẹ́ ìta, mo máa fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ tó bá ti, tí mo bá fẹ́ ṣe bá mo fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé mo fẹ́ ṣe irun mi. Ó ní ojú àwọn irun tí èèyàn ba fẹ́ fọṣẹ sí irun èèyàn, ẹ̀hen, èèyàn máa lo ìbọ̀wọ́ torí kẹ́míkà, kẹ́míkà tó wà nínú nkọan tá fẹ́ fi, nkọan tá fẹ́ fi ṣe irun yẹn ó lè ba ọwọ́ wa, ó lè jẹ ọwọ́ wa. Tí èèyàn bá fẹ́ ṣe ọṣẹ nínú ilé náà, ẹ̀hen, èèyàn máa lo ìbọ̀wọ́. Tí èèyàn jẹ́ bá fẹ́ ṣe àwọn oúnjẹ kan tó jẹ́ pé àwọn nǹkan tí ẹ fẹ́ lò yẹn ó lè lẹ̀ mọ́yàn lọ́wọ́ fún ọjọ́ pípẹ́, mo máa ń lo ìbọ̀wọ́. Mo máa ń lo ìbọ̀wọ́ fún oríṣìíríṣìí ǹkan.